Ṣé o máa ń mu oogun lójoojúmọ́? Mo máa ń lo okun ní ojoojúmọ́ torí ìlera ara mi. Ìlera sí lọ́rọ̀. Tori e ni mo fi maa n lo oogun lojoojumo. O daa ki eeyan maa lo oogun naa lojoojumo tori ago ara eniyan.